Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ń sè é dáadáa? Oúnjẹ tí mo mọ bí a ti ń sè dáadáa, òní mo máa àmọ̀lá rò dáadáa pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì. Mo mọ̀ rice àtọbì ata, mo mọ̀ ọ́ sè é dáadáa. A mo tún mọ̀, mo mọ̀ ẹ̀bà tẹ̀, mo mọ̀ sẹ̀mọ́ rò. Àwọn oúnjẹ tí mo mọ̀ sè, ká má parọ́, ká má jalè, ká má jìyàn, mo mọ̀ wọ́n sè dáadáa. Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni mo kàń ìlọrí dókítà? O ti pẹ́, o ti pẹ́ tí èmi àti dókítà dówò pọ̀ o. O ti pẹ́ tí mo pọn omi fún dókítà. A o tiẹ ti pẹ́. Eh, ìdí ni wípé mo máa ń ṣàn ǹkan tí mo máa ń jẹ. Mi kì í jẹ oún bákan bákan. Oúnjẹ tó ń ṣara lóore ni mo máa ń jẹ. Mo sì máa ń mú omi lóore kóòre. Mo ń mú omi láàárọ̀ dáadáa. Mo ń mú lọ́sàn mo n mu lálẹ́. Mo lè máa ń mú tó lítà márùn ún o, àmọ́ mo ń mú omi dáadáa. Mo sì máa ń ṣọ́ra fún ìdọ̀tí. Mo máa ń ṣọ́ra fún ìdọ̀tí. Èmi, mi kò fẹ́ ìdọ̀tí ní agbègbè mi nínú ilé mi. Nínú ohun gbogbo tó wà láyíká mi, mi ò fẹ́ ìdọ̀tí rárá. Mo máa ń ṣọ́ra fún ìdọ̀tí. Nítorí ìdí èyí, eh, àìsàn máa rí á jìnù sí mi torí pé èmi, èmi gan an, mi ò ún ṣẹ́ ni ìdọ̀tí. Mo sì máa ń ṣọ́ra fún àwọn ǹkan tó lè fa àìsàn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń dá? Kì í ṣe àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe, àṣà wo lẹbí rẹ máa ń dá. A máa ń dá àṣà, àṣà ta sì máa ń dá-- ohun ní kójú àṣà ìlú lílù torí pé ọmọ ìdílé onílù ni mí. Ilé onílù ni mo ti jáde wá ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, ní ìlú mi wọ́n máa ń pe ilé tí mo ti jáde ní ilé akóti pópó. Ìdílé onílù. Ìlù ni wọ́n máa ń lù nílé wa. Bẹ́ẹ̀ ni, ìlù ni wọ́n máa ń lù nílé wa. Kí, ẹ́, nǹkan tó sì ti wà nílẹ̀ láti ọjọ́ tí pẹ́ ni. Bẹ́ẹ̀ ni tí, ẹ́, oríṣiríṣi àwọn ènìyàn débá, tí iran dírán débá, àṣà tó ti wà nílẹ̀ láti àdáyébáyé, àṣà tó ti pẹ́ ni ní ìdílé mi.

Irú kọ̀m̀pútà wo ni mo ní? HP kọ̀m̀pútà ni mo ní tí mo ń lò àmọ́ báyìí ó ti yọnu, ó ti ní ṣòro o sì ti bàjẹ́. Ìbáṣepọ̀ wà lọ́wọ́ mi ní ó yẹ kí n ti rà mí torí nǹkan tí mo nílò dáadáa ni fún ìyàwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo rí lórí Íńtánẹ́ẹ̀tì tí mo ṣẹ̀ fẹ́ máa ṣe. Àmọ́ láìsí kọ̀m̀pútà wọn kì í ṣe iṣẹ́ tí mo le ṣe àfi tí mo bá ní kọ̀m̀pútà nìkan ni mo lè dáwọ́lé irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Bí mo kọ́ virtual assistant, tó jẹ́ pé mo lè ṣe data entry, mo lè ṣe oríṣìíríṣìí iṣẹ́ tó wà lábẹ́ rẹ̀. Àmọ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà nínú rẹ̀ tó jẹ́ pé kò sí bí mo ṣe fẹ́ ṣe láṣẹ yọrí láìsí kọ̀m̀pútà. Fóònù nìkan o lè ṣe àwọn nǹkan kan ní abẹ́ iṣẹ́ virtual assistant. Torí ẹ ni mo ṣe nílò láti rà mí. Mo sì tún ní àwọn iṣẹ́ tọ̀dọ̀ mi náà, iṣẹ́ tí mo kọ́ iṣẹ́ ọwọ́ mi, that's the blue collar job, iṣẹ́ plumbing. Mo ní di kọ̀m̀pútà fọ́ọ̀nù náà torí ó ní àwọn nǹkan kan tí yóò mú iṣẹ́ mi rọrùn tí bá ní kọ̀m̀pútà láti fi ṣe wọ́n.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn èlò àwọn irinṣẹ́ tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí plumber, òhun ni ẹní PVC gum, eéjì saw, saw blade, ẹ̀ta wrench èyí ta fi ń tú ta sì fi ń dè, ẹ́lẹ̀ẹ́kerin òní kí ni mo lè náwọ́ sí yẹn? Òní tape èyí ta fi ń wọn nǹkan ta fi ń wọn páìpù ka tó ge. Àwọn tí mo lè sọ pé ó ṣe pàtàkì jù ní ìyẹn tó yẹ pé tó bá kó mẹ́rẹ̀ẹ̀rin dání àwọn iṣẹ́ tó fẹ́ ṣe o sì lè ṣe wọ́n débi kan láìsí nǹkan mìíràn. Ka ka, pàápàá jùlọ tó bá jẹ́ iṣẹ́ PVC pipe lo fẹ́ ṣe tí òun ṣe PPR. Àmo awon yìí ni mo mọ̀ tó ṣe pàtàkì jùlọ láti fi ṣe. Ó yẹ pé hammer àti chisel bẹ́ẹ̀ nìyẹn pẹ̀lú àwọn èyẹn náà. Tó bá ti láwọn yìí àìmọye iṣẹ́, àìmọye iṣẹ́ lo máa ṣe gẹ́gẹ́ bí plumber.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀. Láìṣò ọmọdé tí mi ni mo à á, àgbàlagbà ni mi mo gbúdọ̀ mọ bí a ti ń wẹ̀. Èmi ò mọ̀, mi tí ẹ́ mọ́ tí mò lè sọ lórí ọ̀rọ̀ náà. Wò mọ̀ mó bí a ti ń wẹ̀. Èéè, àti kékeré ni mo ti ń wẹ̀ fúnra mi, ni mo ti ń dá wẹ̀ fúnra mi pẹ̀lú kọ̀nkọ̀n àtọ̀sẹ tí mo fi dàgbà. Ìgbà tí mo sì ti dàgbà ẹni, mo, mo tún tún ara mi kọ́ lórí gbogbo àwọn nǹkan kan, àwọn ìmọ́tótó kọ̀ọ̀kan lóríṣiríṣi. Mo sì mọ̀ ọ́ ṣe tó dájú, mo mọ̀ ọ́ ṣe ń wẹ̀ tó dájú, mo mọ̀ ọ́ ṣe ń dáná tó dájú, mo mọ̀ ọ́ ti ń ṣe oríṣiríṣi nǹkan tó dájú tí mo mọ̀ pé kódà táwọn èèyàn gan máa ń sọ pé mo mọ̀, mo mọ̀ àwọn nǹkan yìí ṣe.

Báwo ni mo ṣe máa ń ṣètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàrín ẹlẹgbẹ́, ìwọ̀nba ni tí ìdòwú nínú ìbejì o. Ẹ̀, ohun tó bá kàn mí ni màá gbájú mọ́. Ẹni tí mo lè ṣètò ṣe ìṣòro rẹ̀ lẹni tí mo mọ̀ pé ọ̀un nà wúlò fún mi, tó náà máa ń ràn mí lọ́wọ́ tí n bá ní ṣòro. Àmọ́ mo jẹ́ ẹnìkan tí mi ò ní lara, mi ò ní korira, mi ò, mi ò kí ń faró yaró. Tí ẹnìkan bá ní ṣòro, màá ṣe ohun t'agbára mi bá gbé. Ohun tí mo bá lè ṣe, màá ṣe ohun tí mo bá lè ṣe fún ẹni náà. Kó má dàbí pé ó ní ṣòro, a kò ran lọ́wọ́. Tí ìrànlọ́wọ́ bá wà lọ́wọ́ mi, màá ṣe gẹ́gẹ́ bí Kristẹni, màá ṣe fún ẹni náà. Àìmọ́ye àwọn ènìyàn ni mo ti ràn lọ́wọ́ nígbà tí wọ́n wà nínú iṣòro. Àmọ́ tó bá jẹ́ ọ̀rẹ́ tó súnmọ́ mi, tó bá jẹ́ ẹlẹgbẹ́ mi tó súnmọ́ mi, tó mọ̀ mí dáadáa tí ń ṣì máa ń ràn mí lọ́wọ́, à, màá ṣe, màá ṣe lójú àmì. Màá jẹ́ kó mọ̀ pé èmi náà wà nípò láti ràn lọ́wọ́, mo sì gbúdọ̀ ràn lọ́wọ́

Báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn? Hmm, tó bá jẹ́ wọ́n ara àdúgbò mi, tó jẹ́ àwọn tí mo mọ̀, tó jẹ́ àwọn ọlọ́rọ̀ mi tàbí tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi tí mo bá pàdé, bó jọ́ òwúrọ̀ ni, ẹ kú òwúrọ̀ o. Bó jọ́sàn ni, ẹ ká àsàn o. Bó jálẹ́ ni, ẹ ká alẹ́ o. Bó jẹ́ rọ̀lẹ́ ni, ẹ kú rọ̀lẹ́. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé àwa Yorùbá lè kí èèyàn kú, kò sí. Gbogbo kíkí ayé ló wà lọ́wọ́ Yorùbá. Àmọ́ ẹni tí mi ò mọ̀ rí nìkan ni mi lè kí àmọ́ ẹni tí mo mọ̀, mo máa ń kí wọn dáadáa. Bó yá nínú àdúgbò ni àbí bó yá pàdé níbi kan tó bá ṣá ti lè jẹ́ pé ẹni tí mo mọ̀, mo gbọ́dọ̀ kí dáadáa.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tòsí? Ọwọ́ ọ̀tún mo máa ń lò. Ó ní mo fi ń jẹun, ó ní mo fi ń ṣiṣẹ́, ó fi ń ṣe gbogbo nǹkan. Àmọ́ ìgbà tí mo wà ní kékeré gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ o, wọ́n ní ọlọ́wọ́ òsì ni mí. Ó sì wà lára nǹkan tó jẹ́ kí n mọ nǹkan ṣe, tó jẹ́ kí n mọ oríṣiríṣi nǹkan ṣe torí ọlọ́wọ́ òsì máa ń mọ̀wé, wọ́n máa ń sharp, wọ́n máa ń smart. Àmọ́ wọ́n ni àwọn àǹtí mi ló gba lọ́wọ́ mi, wọ́n jẹ́ kí n máa lo ọwọ́ ọ̀tún fi kọṣẹ́, fi jẹun, fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe torí èmi náà nígbà tí mo dàgbà mo rí pé ìkórìíra kan wà níbẹ̀ lóòótọ́ fún ọlọ́wọ́ òsì torí ẹni tí máa ń lọ wòsì kó dà tó bá fẹ́ tàmbà, ọwọ́ òsì ni ó fẹ́ lè mọ̀ fi tàmbà, ọwọ́ òsì ọ̀nà ni ó mọ̀ fi jẹun. Torí ẹ, èmi náà mi ò gba tiẹ̀ dé dé, mi ò gba tiẹ̀ jálẹ̀ jálẹ̀ bá a náà. Àmọ́ ọlọ́wọ́ sì á máa mọ̀wé, ọlọ́wọ́ sì á máa mọ gbogbo nǹkan tó bá fọkàn rẹ̀ sí torí wọ́n máa ń mọ̀wé, wọ́n máa ń sharp, orí wọn máa ń ṣiṣẹ́ ara wọn, orí wọn máa ń pé.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Yálà ẹni tó ń ṣe ìgbéyàwó ni o, àbọ́ òun ṣe kó mọ o, àbọ́ òun ṣọjọ́ ìbí, ẹ̀bùn owó ni mo níìfẹ̀sí látọ̀kan mi láti máa fún yàn. Ìdí ni wípé ẹni tí mo fẹ́ fún lẹ́bùn mi ò mọ̀ nǹkan tó nílò, mi ò mọ̀ nǹkan tó nífẹ̀ẹ́ sí, lákòókò yẹn. Mo lè ra ago kó ní ọ̀pọ̀ yanturu ago nílé. Tí mo bá ra bàtà kò sí ẹni tí ò ní bàtà. Ó lè nírú bàtà tí mo ra gan. Tí mo bá ra aṣọ ó lè nírú aṣọ gan gan. Tí mo bá ra ǹkan ó lè nírú ẹ̀ tàbí kó nírú mi kó jẹ́ pé kó ṣe ǹkan tó ọkàn rẹ̀ fẹ́ nìyẹn. Kó jẹ́ pé ǹkan tó kún ẹ̀ fẹ́ ló máa wù kí ènìyàn fún, but tí ò ní rẹ̀ni fún. Àmọ́ tí mo bá fún ní ọ ẹ̀bùn owó, a lọ fi owó yẹn fi ra ǹkan tó fẹ́, ǹkan tó wù lọ́kàn láti ní a f'owó hun a fi ra.

Ṣé mo ní aṣọ wíwẹ̀? Ṣé mo ní aṣọ ìwẹ̀? Iyẹn bíi tówẹ̀lì tí mo fi ń wẹ̀. Bẹ́ẹ̀ni mo ní aṣọ ìwẹ̀ e, tówẹ̀lì oríṣi ii mẹ́ta ni mo ní. Ehn, ìkan ti gbó, ìkan ti gbó mo ti pati, ó wá ku méjì. Ehn, ńlá kan yẹn funfun àti kékeré kan tó jẹ́ e bí rose colour. Àmọ́ kékeré yẹn ló máa ń wù mí kí n máa lò. Ìdí ni wípé ńlá yẹn tó jẹ́ funfun, torí pé ó jẹ́ funfun a má tètè dọ̀tí, ó tún wá tóbi, fífọ̀ rẹ̀ kì í yá, fífọ̀ rẹ̀ máa ń gba agbára, òní kì í jẹ́ kí n fi bẹ́ẹ̀ lò.

Ṣé mo ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni. Mo ti ṣe dáadáa láìmọye ìgbà. Mo ti léyàn kúrò lẹ́nu iṣẹ́ rí. Ee, bí ẹni kan tí mo lé ni lẹ́nu iṣẹ́, gbogbo wa ń ṣiṣẹ́ kárakára. Mo gba iṣẹ́, mo sì gbà èèyàn mẹ́fà láti wá bá mi ṣiṣẹ́, nítorí iṣẹ́ tó pọ̀ ni. Ìkan náà àwọn tí mo á gbà ó wá lọ sẹ́ ǹkùlé, ó lọ sùn nígbà tá wa yókù ń ṣiṣẹ́. Torí ó mọ̀ pé tí a bá ṣíwọ́ ọṣẹ, òun náà ó gba owó ti è. Mo ṣà ṣe ìtajú kan tí mo rí pé à, ibolẹ́ ni yìí wà. Mo máa béèrè lọ́wọ́ àwọn yókù, wọ́n a fẹ́ pariwo, wọ́n máa pè, mo máa ní kí wọn dákẹ. Mo wá yọ kẹ́lẹ́kẹ́lé, mo máa wá káàkiri. Mo ṣe lọ kàn án ní ẹ̀ńkùlé níbi tó sùn sí lórí pákó. A! Ibi ni ìwọ wà, mo kan ra jí ni mí tí ẹ bá fà nkankan. Mo kan jí ní ó ya arákùnrin, rà máa lọlé. Mi gbo o, mi jẹ́ kó ṣiṣẹ́ kankan mọ́, mi jẹ́ kó ṣiṣẹ́ kankan mọ́. Mo rí ọ wá fún ni owó mọ́tò, máa lọ lé, ó sì padà sílé. Kò sá rìnyànjìyàn. Àìmọye irú ẹ lódún ti ṣẹlẹ̀ lóríṣiríṣi. Àwọn ọmọ mì tó jẹ́ pé tí mà gbà ṣiṣẹ́ tí wọ́n ma fẹ́ dáyàn gbéṣe, eeh, a kó wọn wá ṣiṣẹ́. Eeh, àwọn nǹkan tí ẹ kó ṣe, àwọn nǹkan ẹlẹgẹ́, irin iṣẹ́ tí ẹ kó ra gbé, wọ́n á fẹ́ bàjẹ́, wọ́n á fẹ́ fọwọ́ kiní mu. Tí ẹ bá bàjẹ́, a di gbèsè sí mi lọ́run. Mo máa ń tìtorí ẹ léyàn náà lẹ́nu iṣẹ́. Tàbí ẹni tí tó débí iṣẹ́, tó ń ṣe emelẹ lẹ́nu iṣẹ́, tí ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe, màá lé wọn.